Wọ́n a lọ sí ìdè ìjọsìn. Ní ọjọ́ ìsinmi ni ọjọ́ Sunday, ijo tí ẹ́ kí n í bá dẹ́ tún wa, ìṣó òru bá wa, wọn a lọ sí ìṣó òru. Ìjọ, ilé ìjọsìn ni a ti ń sin Ọlọ́run. Gbàdúrà si ọlọrun pipe Olohun mo máà n losi ile ìjọ sin.

Àá mo mo bí a ti ń wẹ̀, mo si má we láro kòrò tù, mò ń maa n wẹ̀ fúnra ni. Bí a ti ń wẹ̀, a wà á kọ́ da omi sórí, a wà á fọṣẹ fọ orí wa, a wà á fọ ojú wa, a wà á fọ apá, a wà á fọ gbogbo ára, fọ ẹsẹ̀, a wà á da omi sórí látọkì láti wẹ ọgbọnsẹ̀ kúrò lára.

Àwòrán ilé, bá yín ń ká àwòrán ilé ni bọ́ ṣe ń ya fọ́tò, bọ́ máa ṣe ń ya fọ́tò ká àwòrán ilé. Tí ilé ọ̀ún bá dúró ṣe irun gidi, èèyàn lè ya fọ́tò ẹ̀, kí ẹ̀yán ó yà gẹ́gẹ́ bí ó ṣe wà ní real.

Wọ́n máa ń ṣe ìtọ́jú àwọn ọjà dáadáa. Àwọn ọjà máa ń kọ́ de. Wọn ma wa dìì ń dì to jẹ pé tí omi gán bá wọ inú ẹ̀ kò ní bá ọjà jẹ. Bi wọ́n ba ti wá diì tán. A máa ń korúkọ oníbàárà sí ara rẹ̀, ká tó fi ránṣẹ́ sí oníbàárà tó fẹ́ rà á. Bi a ṣe wá ń di àwọn ọjà yẹn, so that kò ní dà papọ̀. Ẹni tí bá ní ọjà a lè mọ̀ pé ọjà tó ouń lé lé yi, tiẹ̀ lé lé yi nitorí a máa ti kọ orúkọ kọ́sítọ́mà oníbàárà onikaluku wọn a máa ti korúkọ sí ara rẹ̀.

Bi mo se máa ń kojú àsìkò ìparí iṣẹ́, o máa ní agbára díẹ̀ torí àsìkò tí wọ́n bá parí iṣẹ́, o máa ti rẹra. Torí ẹ̀ Mósè máa try láti mọ máa ń gbìyànjú láti tètè ṣe iṣẹ́ tí mo ba fẹ́ ṣe kí ọjọ́ tó lọ. Tí wọ́n bá tètè ṣe iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe kí ọjọ́ tó lọ, wọn a tète parí iṣẹ́ ní àsìkò tí o yé kò parí ẹ̀. But tí èèyàn bá ti ṣiṣẹ́ lásìkò tí́, tí èèyàn o bá ṣe iṣẹ́ lásìkò to ye kò ṣiṣẹ́, o máa pẹpẹpẹ́ kí èèyàn tó parí iṣẹ́ yẹn. O lè wọ́n á padà meet up pẹ̀lú iṣẹ́ ọ̀un gan an. Ṣùgbọ́n tí bá mọ pe mofe tètè parí iṣẹ́, mo máa tètè bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn lásìkò láti tètè parí rẹ̀.

Mo fẹ́ràn láti máa wọ aṣọ àkàrà, àǹkárá ni mo fẹ́ràn láti máa wọ, àbí Kampala àbí ó ṣèdí jẹ́, ó dẹ́lẹ̀ jẹ́ gínì àbí nílẹ̀. Oríṣìíríṣìí bá yà ti jẹ́ aṣọ ìbílẹ̀ ni mo fẹ́ràn láti máa wọ, torí iru àwonn aṣọ bẹ́ẹ̀, aṣọ àṣà ni àti ìṣe ilẹ̀ Yorùbá. Torí ẹ mi ò tí fẹ́ràn láti máa wọ, torí ọmọ Yorùbá ni mí, Yorùbá tàtà.

Ọwọ́ ọ̀tún ni mọ́ fi máa ń gba ọwọ́ àwọn ènìyàn bá fẹ́ bọwọ́. Ọwọ́ ọ̀tún ni mọ́ maa fi ń gbọwọ́ ni kí n ló ọwọ́ òsì fi gbọwọ́. Nítorí ọwọ́ ọ̀tún ló dáa jù láti fi gbọwọ́ lọ́wọ́ àwọn èeyàn ju ọwọ́ òsì lọ. Torí ẹ ni mo ṣe máa ń lo ọwọ́ ọ̀tún láti fi gbọwọ́ àwọn èeyàn. Ẹni tí yań bá ti bọwọ́ fi ọwọ́ ọ̀tún bọwọ́ lọ́wọ́ ènìyàn, ó fi àpẹẹrẹ han pe èèyàn pon eni naá lè ni yẹn.

O ti fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún yàn rí, ẹ, wọn a fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún yàn. O ní program kan tí wọ́n maa n ṣe ní àdúgbò wa ní ẹ mẹ́ta ní ọ̀su. Ẹni tí ó bá fẹ́ fẹ́ jẹ̀ sílẹ̀, yóò fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún yàn. Wọ́n a fi pamọ́, tọ bá de tí ní ẹni tí ó nílò ẹ̀jẹ̀ yen, wọn a fún ẹni yen ni ẹ̀jẹ̀ yen. Torí naa mo ti fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún yàn rí bí ẹ mẹ́ta, ẹ́ẹ̀mẹ́rin báyi.

Àti ìgbà tí mo wà lọ́mọdé ni mo ti gbẹ́yìn ṣùkún, gbàti ti mo wà lọ́mọdé mo ti gbẹ́yìn ṣùkún. Inu mi máa ń dùn ni, ínu mi asi máa dùn lọ ti ti láéláé ni. Igbà tí mo wà lọ́mọdé ni mo ti gbẹ́yìn ṣùkún.

Ala burúkú ò kí n ṣe ǹkan tó da láti maa lá. Ṣùgbọ́n mọ́ tí kẹ́yìn lála burúkú ní ọ̀sẹ̀ tó lọ. Mo ti kẹ́yìn lála burúkú. À ṣùgbon ala burúkú e ṣe ǹkan tó da to ye kí èeyan maa lá. Aa burúkú tí eeyan bá lála burúkú tí ẹ̀eyan bá jí bayii eeyan má ma la gún ni, tá'gún ma bò yàn. Ala burúkú ni yen. Ala burúkú ò da láti maa lá.

Wọ́n máa ń wọ aṣọ àkáyọrí níbi iṣẹ́. Aṣọ àkáyọrí ni a máa ń wọ nìi ígbà tí a bá fẹ́ ṣe àjọ̀dún ìparí ọdún níbi iṣẹ́. Wọ́n tó jẹ́ náà máa ń wọ aṣọ àkáyọrí níbi iṣẹ́ èmi àtàwọn tà jo n ṣe ìṣe pápọ̀ boya ta n se ìṣe pápọ̀

Daada mo ma tan ìkíni lórí fóònù mi dáadáa. Wọ́n a tan ìkíni lórí fóònù mi. Ìkíni ni fonran tí o maa ń jáde dé ni orí fóònù t'eyan bá ti tan fóònù. Nítorí náà mo ṣe maa tan ìkíni lórí fóònù mi. Wọn a koko gbé kíni wá tí n ba ti tan fóònù mi ní àárọ̀. Torí mo maa n pa fóònù mi sùn, ti n bati fe sùn mo maa n pa. Wọn a kọko gbé kíni wá láàárọ̀ tí bá ti tan.

Mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìín gidi gan. Àwọn àlọ́ apanilẹ́rìn máa ń mú ká ìrònú kúrò lára. Tí èèyàn bá ń ronú tó bá ń gbọ́ àlọ́ apanilẹ́rìn, gbogbo ìrònú téyàn bá ń rò, wọ́n á kúrò lára ni. Àlọ́ apanilẹ́rìn dára láti máa gbọ́. Dára láti máa gbọ́ tí èèyàn bá rí ẹni tó mọ àlọ́ pa dára dára láti pani lẹ́rìín. Àlọ́ apanilẹ́rìín jẹ́ àlọ́ gidi tí èèyàn gbọ́dọ̀, máa gbọ́ láti máa ká ìrònú kúrò ní ara.

À, ìrántí, nnkan ìrántí ìgbà ọmọdé mi tí mò rántí ni bí èmi àti àwọn ẹlẹgbẹ́ mi se máa ń sáré kiri gbogbo àdúgbò tí a máa ń yí táyà, ẹ, jókòó papọ̀ ní alẹ́ w'eré òṣùpá, ṣe àwọn orísìírísìí erépá ọmọdé atún máa ń ta ayò sórí àwọn eré ọmọdé tó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Àmá tún ń gbá bọ́ọ̀lù tí àwọn hosti kọ́ ọpọ̀ àwọn agbábọ̀ nígbà tá a wà ní ọmọ kéékèèké tawà l'ọ́mọdé. Nǹkan tó pọ̀ wà láyé láti rántí nígbà ọmọdé.

Tábìlì iṣẹ́ mi gùn. Tábìlì iṣẹ́ mi gùn. Àwa méjì là ń lo tábìlì iṣẹ́. Tábìlì iṣẹ́ ni ibi tí a máa ń gbé ìwé lé lórí ní ọ́fíìsì láti máa ń kọ iṣẹ́. Táti máa ń to àwọn, tati máa ń yanjú fáìlì. Àwọn fáìlì tan bá gbé wá fún wa. Torí tábìlì iṣẹ́ la ti máa ń ṣe, láti máa ń to gbobgbo e. Àwa méjì làá sì ń lo tábìlì níbi iṣẹ́. Torí náà tábìlì iṣẹ́ mi gùn.

Nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan, tí mo bá ti kọ́kọ́ jí, mo máa gbàdúrà, mo máa ti gbàdúrà tán, mo máa ṣe eré ìdárayá ránpẹ́ torí eré ìdárayá dára lára, màá ṣe eré ìdárayá ránpẹ́ lẹ́yìn eré ìdárayá, mo máa po kọfí gbígbóná, mo máa mú tí mo bá ti mú tán, mo wá màa lọ ibi iṣẹ́, ibi iṣẹ́ ni mo ti máa je oúnjẹ àárọ̀.

Ẹ̀bínú inú ọkọ̀ dà? Nìkìí bínú ti máa ń wà nínú ọkọ̀. Àwọn tó bá ra wájú ọ mọ́tò wà á múyàn bínú, lájú ọkọ̀ papọ̀ wà á múyàn bínú. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ bínú tí ẹ bá wà nínú ọkọ̀. Kíni ènìyàn máa ń bínú tí ẹ máa wà nínú ọkọ̀? Driver gan-an lè ṣe ọkọ̀. Driver lè ṣe ọkọ̀ wá. Ṣé ìwọ rò bínú tí ẹ bá wà nínú ọkọ̀?

Mo ti máa ń ṣèto awọn ìméèlì mi. Wọ́n á ka ìméèlì mi ní àràárọ̀ tí màá ti dé ọ́fíìsì, tí màá ti dé ibi iṣẹ́ làárọ̀ wọn á ka ìméèlì mi. Ẹni tí màá ti ka, màá mark ẹ. Ẹni tí bàá ti rí pé óṣe kókó pé ó ṣe pàtàkì ni mo tún wọ́n á padà need e. Wọ́n á fìra wọ̀ sí àmì ìràwọ̀ sí ìyẹn. Só that ijọ́ tí màá ti need ẹ̀, wọn a lè tètè mọ bí ó wà láti tètè wá jáde.

Mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ níwọ̀n ìgbà tí o bá ti máa semi láǹfààní, tí o bá ti máa semi láǹfààní tí ó sì ni mu mi se oloun. Mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́, torí ohun tí o bá ti jẹ́mọ́ kẹ́yan sín oloun mo gbàgbọ́ nínú e.

Mo lọ sí Ṣégunnde ní ọjọ́ ìsinmi. Mo ti lọ sí Ṣégunnde lọ́jọ́ ìsinmi. Ṣégunnde ni àpéjọpọ̀ àwọn oníṣègùn. Bẹ́ẹ̀ ni, ońikáluku tí n máa ń gba ìtúsílẹ̀ gba oríṣìíríṣìí.

Ó ti ṣe dé, ó ti pẹ́ dié tí mo ti kọ́ ìgbékalẹ̀ iṣẹ́. Ìgbékalẹ̀ iṣẹ́ ni iṣẹ́ ọwọ́ tí èèyàn bá kọ́, ó ti pẹ́ dié, ó ti ṣe dié tí mo ti kẹ́. Ìgbékalẹ̀ iṣẹ́ tí mo kọ́ last ni iṣẹ́ gbẹ́nàgbẹ́nà àwọn tí wọ́n máa ń kan ilé, bi tí wọ́n máa ń ṣe n kọ́, àwọn tí wọ́n máa ń kan roofu ẹ̀.

Gbogbo tí mo máa ń ṣe nígbà tí ojú bá rọ, tí n bá wà ní ilé nígbà tí ojú bá rọ, mo máa ń gbe ojò, màá gbé ikẹ́ sìtà, màá gbe ojò torí ó máa ṣe mí ní àǹfààní díẹ̀ torí màá lo omi nílé, màá gbe ojò. But, tí mi bá sí ní ilé nígbà tí ojo bá n rọ, màá sápamọ́ síbí kan torí mi o ni fẹ́ kó jọ pà mí, aṣọ mi má bàá tutù.

Bi mo ṣẹ máa ń múra sílẹ̀ fún ìpàdé oníbàárà. Máa tí to àwọn ọjà síta, má tí rí pé gbogbo àwọn ọjà wà ní òfintótó. Ntí owó rẹ̀ kéré, ntí owó rẹ̀ pọ̀ máa ti to gbogbo e tẹ́lẹ̀ arà wọn. Torí tí oníbàárà bá dé, ọ maá le easy láti wo èyí tó bá fẹ́ nínú ẹ̀ láìṣi wàhálà tó pọ̀.

A máa ń fi ìpara sára tí nbá ti wẹ̀ tán ní àárọ̀, a máa ń para. Ìpara nìkan tí a máa ń fi ń sára tí a bá ti wẹ̀ tán. Tórì náà ò ṣe pàtàkì tẹ́yàń bá ti wẹ̀ tán kéyáń fi para para. Nítorí ẹni tí bá wẹ̀ tí ó bá, tí ó bá fí ípara para irú ẹ̀ni bẹ́ máa ń ṣàá ńí, ó ḿàá ḿàá gbó láwọ̀. So ẹni tí ó bá fẹ́ gbó láwọ̀ gbọ́dọ̀ máa ń fi ìpara sára ní àráárọ̀ tó bá ti wẹ̀ tán. Mo teyan bá wẹ̀ ní alé kò ṣe dandan, kò ṣe pàtàkì ni kí eyan fi para para ní alẹ́ tí eyan bá wẹ̀. Sugbọn o ṣe pàtàkì láàárọ̀ tí eyan bá wẹ̀ kí eyan fi para para.

Moní irungbọ̀n. Moní irungbọ̀n. Irungbọ̀n máa ń jẹ́ kí ọmọkùnrin kó fine. O máa ń tún jẹ́ kí ọmọkùnrin kó look matured. So mo ní irungbọ̀n, irungbọ̀n mi sì pọ̀ dáadáa. Irungbọ̀n tó pọ̀ ni mo ní. Kì í ṣe irungbọ̀n ìtaṣeẹ́rẹ́, irungbọ̀n púpọ̀ ni mo ní.

Ìrìn àjò tí n bá lọ, wọ́n n ṣe àkóko fún ìrìn àjò tí n bá lọ mati gbáradì kí ìrìn àjò yẹn bá ti kú bí ọ̀sẹ̀ kan ni má ti máa tó àwọn ẹrù mi sílẹ̀. So dá mi nígbàgbé ẹrù tó bá ṣe kókó àbi eru pàtàkì tí mo máa nílò ní ìrìn àjò tí mò ń lọ. So dá mi nígbà gbé ẹ sílẹ̀. So má ti bẹ̀rẹ̀ sí ní to ẹrù mi ní okú ọ̀sẹ̀ kan. So after ọ̀sẹ̀ kan ẹ, kó tó di pé ọjọ́ ìrìn àjò dé má ti tó gbogbo ẹrù mi tán. O wá ń jẹ́ kó easy fún mi láti meet up ìrìn àjò tí n bá lọ.

Mo mọ bí a ṣe ń dá ọkọ̀ duro ní ìdojúkojú, mo mọ̀ bon ṣe ń dọ́kọ̀ duro ní ìkojúkojú. A tẹ clutch, eeyan a tẹ clutch mọ́lẹ̀, eeyan a tẹ break, iyen fún awakọ̀. To ba jẹ́ pé mi i wa ọkọ̀, eeyan á na wọlẹ̀ k'eeyan tó sọdá, so that ọ́kọ̀ tó ń bó, a lè mọ̀ pé eeyan fẹ́ cross, eeyan fẹ́ sọdá sí òde ọ̀nà kejì.

Mo máa ń gbọ́ podcast. Mo ní ọ̀rẹ́ tó ń ṣe podcast, so mo máa ń gbọ́ podcast e. Wọ́n máa ń ṣe podcast nípa, ball, podcast, podcast máa ń wá about football, so mo máa ń gbọ́ podcast e. Mo máa ń gbọ́ ní àràárọ̀, àràárọ̀ ló máa ń ṣe podcast yẹn. O máa n fi sí orí Facebook, so orí Facebook ni mo ti máa n gbó o je tún lè wọ podcast e lóríìì YouTube.

Mo sì máa ń mú àwọn èrò tuntun wá tí ń bá wà lẹ́nu iṣẹ́, tí ń bá rí pé gbogbo kan fẹ́ rí bá kan fẹ́ takókó, ni ibi ìṣẹ́ pé iṣẹ́ yìí jẹ́ ká mú ogbón tuntun láti ṣe, ìwọ a mú èrò tuntun wá láti ibi iṣẹ́ tó wà lẹ́ na ni a ti mero tuntun jẹ́.

Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́, àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ní abẹ́ mi, mo maa n make sure pé gbogbo won tẹ̀te de ibi iṣẹ́ ni àárọ̀, kaluku sì mọ̀ iru íṣẹ́ tó ń ṣe. A máa fi onkaluku sí ibi iṣẹ́ tí ó bá yá ko ṣe gẹ́gẹ́ bí qualification won bí ìwe ẹri wọn bá ṣe tó, lọ́ ma ṣe fún wọn sí ibi iṣẹ́ kí wọ́n ṣe iṣẹ́ síi. Gbogbo, gbogbo departmentì ló dẹ̀ ní olórí kọ̀ọ̀kan tó ń darí wọn.

Mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣínà mi, mo máa ń kọ ọ́ sínú dáyárì. So inú dáyárì ni mo máa ń tírán ti àwọn ọ̀rọ̀ àṣínà mi, torí tí mo bá ti jí là rọ, mo bá ti ṣí dáyárì, òun ni màá fi mọ̀ pé yá àwọn nǹkan tó jú kókó tí mo kọ́ fẹ́ ṣe tí mo bá ti dé ibi iṣẹ́ láàárọ̀ òun eléyìí, àwọn nǹkan tó tún tẹ́ lẹ e tó yẹ kí n tún ṣe lọ́jọ́ ẹni òun ni eleyi. So dáyárì ni mo máa ń mú mí rán ti àwọn ọ̀rọ̀ àṣínà mi.

Ìlànà ìpolówoó mi pọ̀ o. Mo máa ń lo rédíò láti fi polówó, mo máa ń lo newspaper láti fi polówó, màá lo Facebook, Twitter láti polówó. Gbobo nkan tó lè mú oníbàárà wà teyan mọ̀ pé oníbàárà mi ma tètèe gbọ́ ni màá fi n polówó agagaa rédíò.

Ìgbà tí mo lọ rí kẹ́yìn lọ rí dókítà ni oṣù kẹfà ọdún tó lọ. Mo kẹ́yìn lọ rí dókítà ìgbà tí mo ní malaria. Mo lọ sí ilé ìwòsàn lọ rí dókítà tí mo lọ gba abẹ́rẹ́, ó sì kọ òògùn fún mi. Malaria máa ń ṣe mí t'ẹ̀fọn bá ti jẹ mí, t'ẹ̀fọn bá ti bà lémi lára báyìí tó jẹ mí báyìí, malaria máa ń ṣe mí. Àsìkò tí mo lọ rí dókítà ní oṣù kẹfà ọdún tó lọ.

Ẹ̀, mo ní ọgbà àyíká nílé tí mo ń gbé. Torí mo gba ilé tí mo ń gbé ni, mo ní ọgbà àyíká. Ọgbà ni ibi tí wọ́n bá ka apò, to ká to n fence ni a ń pè ní ọgbà. Ẹ̀, ẹ̀, so ọgbà wà ní àyíká ilé tí mo ń gbé. Ọgbà mi de fẹ́ dáadáa ni.

Gbogbo èròjà mi lọ síbi iṣẹ́ máa ń tó wákàtí kan torí ibi iṣẹ́ mi sí ilé òjì ọ́nà ọ̀sẹ̀ díẹ̀. Mọ́tò ni mo máa ń wọ̀. Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń tó wákàtí kan, wákàtí kan yìí. Ẹ̀rọ kìlómítà ilé mi sí ibi iṣẹ́ mi fẹ́ tó ọgbọ̀n kìlómítà. Òòrùn ìṣòfàrẹ́ pàkírọ̀ kan náà tún máa ń wà. Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń tó wákàtí kan.

Mo ti ṣìná rí, tí n bá n lọ síbi tí mi ò tí dé rí, ó likely kí n sìná. Mo ti ṣìná rí báyìí torí ní mo ṣẹ̀ béèrè ọ̀nà, wón se wá jú we ọ̀nà fún mi. Bọ̀ yín sí ń báyi sìn tè èyàn bá fẹ́ ṣe tí ò ní ṣìná, èèyàn lè lo Google Map láti mọ agbègbè tè èyàn bá wà àti láti mọ ibi tí èèyàn ń lọ. Ẹ̀èyàn á tẹ̀lé Google Map, Google Map a direct èèyàn lọ sí ibi tí èèyàn bá ń lọ.

À, ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún èèyàn, òun ni ẹ̀bùn ago ọwọ́. Ẹ̀bùn ago ọwọ́ ni mo fẹ́ràn láti máa fún èèyàn. Yálà ní o je ọkùnrin àbí o je obìnrin, torí ẹni yen náà, ẹni, ẹni a lè máa mu kirí lójoojúmọ́, a lè máa lò lójoojúmọ́, wọ́n a lè máa rántí pé èmi ni mo fún un ní ẹ̀bùn tó wuló sọ̀wọ́. Ago ni mo fẹ́ràn láti máa fún eyan ju.

A mo ń gba àwọn ímeèlì àìwúlò, àwọn ìméèlì tẹẹpe mi mo bí o ti wà. Ìméèlì mi wà tẹẹpe wọn kò fẹ polówó ọjà, wọn fẹ kí ẹ mọ ǹkan tí àwọn ń ṣe, wọn a sẹndẹ sí mi tẹẹpe mi kọ́ ni mo subscribe fún. Wọ́n ń gba àwọn ímeèlì àìwúlò, irú àwọn ìméèlì bẹ, èmi wa tẹẹpe under spam lo wa lọ nínú ìméèlì òpọ́ lorisiri.

Mo ní káàdì iṣẹ́, mo ní ID card ibi iṣẹ́. Káàdì iṣẹ́ ni a fimá ń wọlé ní ẹnu géètì ibi iṣẹ́ wa. Èyí tí ò bá ní káàdì ò le wọlé. Káàdì iṣẹ́ lama fi ń wọlé lẹ́nu géètì, òun lọ́ sì fi máa ń dá òṣìṣẹ́ ilé iṣẹ́ mọ̀. Ìwúlò káàdì iṣẹ́ nìyẹn, òun ni wọ́n fi má a ń dá òṣìṣẹ́ ilé iṣẹ́ mọ̀, ẹni tí ò bá ní káàdì iṣẹ́ kò ní lè wọlé ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ibi tó bá ti ń ṣiṣẹ́.

Ojoojúmọ́ ni ọjà tuntun máa ń jáde ní ibi iṣẹ́ mi. Ojoojúmọ́ ni ọjà tuntun máa ń jáde. Ojoojúmọ́ ni wọ́n máa ń ṣe ọjà tuntun. Ojoojúmọ́ ni a ń ta ọjà jáde, ojoojúmọ́ ni a sì ń ṣe ọjà tuntun. Èmi nígbà tí àwọn kọ́sítọ̀mà oníbàárà bá ti ń wá, wọ́n gbọdọ̀ má rọ́ jára. Ojoojúmọ́ ni ọjà tuntun máa ń jáde ní ibi iṣẹ́ mi.